Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Àwọn ọjà lọ́kàn ojú kan ní ilé iṣẹ́ wa ni mo máa ń ṣe agbátẹrù rẹ̀. Àwọn ọjà yìí ṣe pàtàkì púpọ̀ sí wa. Bẹ́ẹ̀ ni, nítorí náà ni mo sì máa ń ṣe ìtọ́jú àwọn ọjà náà. Àwọn ọjà yí pé oríṣiríṣi, mo dẹ̀ máa ń ṣe ìtọ́jú ẹ̀ dáradára. Bẹ́ẹ̀ lóríṣiríṣi àti ni kiri ni mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà tó wà ní ilé iṣẹ́ wa. Ó dẹ̀ máa ń wúlò fún wa gidigidi gan.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe ni àṣà ọdún eégún. A fẹ́ràn eégún àti Ṣàngó gidi gan ní mọ̀lẹ́bí mi nítorí eléyìí wà ó kú nnkan tó ta fi ń ṣe ìṣẹ̀ṣe láti ilẹ̀ wa nínú mọ̀lẹ́bí wa. Àṣa ká máa bọ Ògún kó ó wọ́pọ̀ láàrin wa. A dẹ̀ ti máa ń ṣe láti, láta ọjọ́, láti ọjọ́ tí aláyé ti báyé ni a ti máa ń ṣe àṣà ká máa bọ Ògún ká sì máa, ká sì máa, ká sì máa ṣe ẹbọ rírú nínú mọ̀lẹ́bí wa. Ó kú nnkan tẹ́ pẹ́ a máa fi ń, ó dàbí àmì ìdánimọ̀ wa ta fi ń dára wa mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó tọ́.

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ó yàtọ̀ lóríṣiríṣi lopọ̀ ìgbà. Ó dẹ̀ da le lórí bí wọ́n bá ṣe jẹ́ àti bí ibi tán tí ń bọ̀. A kì n dápá kan sí jù kan lọ. Bí oníbàárà wa bá, ǹnkan tí oníbàárà wa, ǹnkan tí oníbàárà wa bá nílò ni a máa ń fun gangan. Àti pe bá ṣe máa ń bọ́ oníbàárà wa sọ̀rọ̀ ni pẹ̀lú ìwà tútù àti ìwà pẹ̀lẹ́ láti lè jẹ́ kí wọ́n bá wa ra ọjà àti ǹnkan tí à ń tà. A máa ń bá oníbàárà wa sọ̀rọ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. A kì í pariwo mọ́ wọn. A dẹ̀ máa ń bá wọn jíròrò lórí ọjà tí wọ́n nílò lọ́dọ̀ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn pàápàá jùlọ ní ọjọ́ tí mo bá délé lálẹ́ tí mo dẹ̀ fẹ́ rẹjú, mo máa ń wo ètò tẹlifíṣàn. Nígbà mìíràn tí mi ò bá lọ ibiṣẹ́ náà, mo máa ń wo ètò tẹlifíṣàn láti lè, láti lè kópa àti láti lè mọ ohun tó ń lọ ní ìlú. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń wo ètò tẹlifíṣàn láti fi lè dára mi lára yá, ó dẹ̀ wúlò fún mi púpọ̀ jù.

Ìgbà tó kẹ́yìn tí mo gun ọkọ̀ akérò ni ọdún, ọdún márùn-ún sẹ́yìn. Nígbà tí, eh, ọkọ̀ wa ò ṣiṣẹ́, ọkọ̀ akérò yìí ni ó ràn mí lọ́wọ́ láti le lọ sí, láti lè lọ síbi kan lọ sí ibòmíràn. Ọkọ̀ akérò yìí wúlò púpọ̀ lọ́pọ̀ ìgbà náà, nítorí àwọn ilé-iṣẹ́ ọkọ̀ wọ́n dasẹ́ sílẹ̀ kò sì sí epo ebò tó lóyìnbo ń pè ní pẹtiró láti lè jẹ́ kí ọkọ̀ wa ṣiṣẹ́ nígbà náà. Nítorí náà, a wá lo ọkọ̀ akérò yìí, òun la fi ń lọ láti-- síbi kan lọ sí ibòmi nítorí oògùn abẹ́lẹ́ tó ṣẹlọ-- tó ṣẹ́yọ ní, ẹm, ẹh, ní abúlé mi ó ràn wa púpọ̀ láti lè jẹ́ ká ṣe ohun ta fẹ́ ṣe. A dè dúpẹ́ f'Ọlọ́run pé gbogbo ìlú ti yanjú báyìí. Ọkọ̀ akérò ìgbà náà ó wúlò gidigidi gan-an fún àwọn tí wọ́n nílò rẹ̀

Bi mo se máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ó yàtọ̀ síra wọn. Lọ́pọ̀ ìgbà ó de dà lórí bi, ó de da lórí, lórí nǹkan tó bá ṣẹlẹ̀ níbi iṣẹ́. Nígbà mi ta bá daṣẹ́ sílẹ̀ àbí tí a kò bá rí owó san fún àwọn òṣìṣẹ́ wa, a máa ń ṣe àwọn ètò ìlaná, àwọn ètò ta ti là sílẹ̀ láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ wa dúró àti láti lè sanwó tó pé àti tí ó yẹ fún wọn láti lè jẹ́ kí wọ́n mọ ìtànná iṣẹ́ wa. Àwọn nǹkan báyìí la máa ń pèsè fún wọn láti lè lànà fún wọn láti lè jẹ́ kí wọ́n mọ to lọ. Bí a ṣe ṣèṣì máa ń kojú àwọn ìṣòro mìíràn, àwọn ìṣòro mìíràn wà tó yẹ pé àìrí owó san fún àwọn tó bá wá ṣiṣẹ́ lọ́pọ̀ ìgbà náà ó máa ń fà á. Àti pé àarí ìtọ̀gbìn àti, àti ètò ìṣúná tó tọ́ yọ tó péye fún ilé-iṣẹ́ wa ó máa ń, ó máa ń Àwọn nǹkan báyìí wà lára àwọn ìṣòro tí a kojú ní ilé-iṣẹ́ wa tí a dẹ̀ máa ń yanjú nítùbínúbi láti lè fi àwọn òṣìṣẹ́ wa lọ́kàn balẹ̀ láti lè fún wọn ní ìtọ́jú tó péye àti ètò, ètò iṣẹ́ tí ó tọ̀nà.

Ibi, ibi, ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni ilé ìyá mi tó súmọ́, tó, tó jùnà díẹ̀ sí ibi tí mò ń gbé. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìyá mi nítorí àwọn ni oníba-- àwọn làbàsọ mi tí mo máa ń fi ọ̀rọ̀ lọ̀. Tí ọ̀rọ̀ bá rú jú sí, sí mi nígbà mìíràn, mo máa ń fẹ́ràn láti lọ bá ìyá mi láti lọ jíròrò lórí ọ̀rọ̀ àti láti lè gbà mí ní mọ́ràn. Ilé, ilé ìyá mi ni mo fẹ́ràn láti máa lọ jù. Tí mo rí, tí mo tọkọ mi bá ń ṣòjójó wọn, mo máa ń fẹ́ràn àti máa dé ilé wọn láti lè sọ̀rọ̀ ohun kan àbí méjì pàtó.

Eh, agogo mẹ́fà ìdajì sí márùn-ún ìdajì ni mo, eh, sí márùn-ún àbọ̀ ìdajì ni mo ṣẹ́ti agogo ìjí mi. O dé máa ń ràn mí lọ́wọ́ láti lè jí tètè jí láàárọ̀ láti lè gbaradì fún iṣẹ́. Àti ọdún tó kọjá ni mo ti pèsè rẹ̀ bẹ́ẹ̀. Mo ti fi í lẹ̀ bẹ́ẹ̀ kí i máa jí lá' ago márùn-ún sí mẹ́fà. Ó máa ń gbara, ó máa ń gbà mí ní ìmọ̀ràn àti ṣe ìgbáradì fún ọjọ́ ńlá tó ń bọ̀ láti lè lọ síbi iṣẹ́, àti lé láti lè wà ní, ní, ní àlàáfíà, láti lè mọ àsìkò tó yẹ kí n jí. Ó máa ń ràn mí lọ́wọ́

Rárá o, mi kì n lo èrò ìdákẹ́jẹ́, ṣùgbọ́n nígbà ní bí oṣù márùn-ún sí mẹ́fà sẹ́yìn, mo ti lò ó rí. Nígbà tí mo fi ní ẹ́ ìṣòro pẹ̀lú etí ọ̀tún mi, mo ti lo èrò ìdákẹ́jẹ́ yìí. Nítorí náà, nígbà náà, orí mi máa ń hó, mo ní orí fífọ́. Èrò ìdákẹ́jẹ́ yìí ràn mí lọ́wọ́ láti lè di ariwo kùn àti láti lè wà lálafíà. Èrò ìdákẹ́jẹ́ yìí, ó máa ń wúlò gidi gan tí ènìyàn bá fẹ́ su ọrùn àsùnyẹ̀ àti kí eyan de jí dáradára láti ojú oòrun.

Ọjọ́ Àlàmísì ni ọjà tuntun yóò jáde, àwọn èèyàn ó sì jáde wá láti wá ra ọjà loríṣiríṣi, ìbá ṣe, ẹ̀rọ, ìbá ṣe ẹ̀rọ ìláta, ẹ̀rọ ìlọ́gi àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn máa ń tú jáde, wọn ò jẹ̀ máa ń tú yáya láti lè súgbà àwọn ẹ̀yàn tí wọ́n fẹ́ ra ọjà. Ọjà, ọjà, ọjà tuntun dì ó, ó fún wa ní àpẹẹrẹ pé ọdún tuntun ti dé àbí èrò, èròjà tuntun ti dé láti òkè òkun.

Bẹ́ẹ̀ni, ìwé kíkà ṣe pàtàkì fún irú àwa báyìí ta bá ń ṣiṣẹ́ ní ẹ́ ilé-iṣẹ́ gíga tó dẹ̀ nílò, tó dẹ̀ nílò ààyè púpọ̀ láti lè máa fi ìmọ̀ kún ìmọ̀. Mo máa ń kàwé lóríṣiríṣi àwọn iwe tó máa ń laniloye bí a ṣe ń ṣe ètò ọrọ̀ ajé, jákèjádò. Mo máa ń ka àwọn iwe tó máa ń mú ìmọ̀ wá sí ọpọlọ mi. Mo máa ń ka iwe tó máa ń jẹ́ kí n ronú jinlẹ̀ láti lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo máa ń ronú, mo máa ń ka àwọn ìwé tó máa ń kọ́ mi ní ìmọ̀ sáyẹ́ǹsì àti bí a ṣe ń lò.

Kí ni ìlànà ìpolówó mi? Ìlànà ìpolówó mi ni ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìpolówó láti lè jẹ́ kí àwọn oníbàárà wa ra nǹkan tí à ń tà. Mo máa ń fi àwọn ìlànà lẹ̀ láti, láti lè jẹ́ kí àwọn oníbàárà wa tètè wá. Bí kà dín owó ọjà kún yẹpẹrẹ kí ọjà a lè tètè lọ́ńlẹ̀, a máa ń ṣe àwọn oríṣiríṣi tó máa, tó máa ra àwọn oníbàárà wa lówó láti wá bá wa ra ọjà. Àwọn nǹkan báyìí máa ń fi wá sí àkíyèsí, ó de máa ń fi, ó máa ń fi wá lé ohun tí a nílò lọ́wọ́ gangan.

Ìbáṣe báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi. Àwọn alábáṣepọ̀ mi a máa ń ṣe ìbáṣepọ̀ nípa bí ètò ìṣúná wa bá bó bá ṣe gún mọ́ran, a máa ń fi àwọn ìlànà sílẹ̀ láti lè jẹ́ kí ètò ìṣúná wa kó gún mọ́ran ó dẹ̀ máa ń so èso rere tó bá rẹ̀ ti so èso rere, ìgbádùn ti wà fún ilé-iṣẹ́ wa, a dẹ̀ máa sanwó àwọn òṣìṣẹ́ wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. A máa ń ṣe, ẹ́ a máa ń ṣe ìbáṣepọ̀ nípa fífi ìlànà òtítọ́ àti ìlànà bí a ṣe lè jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó gbòòrò ju ti tẹ́lẹ̀ lọ tó dẹ̀ máa rán àwọn tó máa rán bẹ́ẹ̀ ààyíká àti àyídà wa lọ́wọ́. Ó máa rán ìlú, ó máa rán ẹbí àti, àti ojúlùmọ̀ lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn ààlà tí mo bá lá. Ààlà iṣẹ́gun, ààlà alá igba tí mo bá wà ní ohun kèkèrè. Irú ààlà tí mo lá gbẹ̀yìn ni ààlà tí mo lá ní pé mo wà níbi tó da, ibi rere tí mo dẹ́ wà pelu àwọn ẹbí mi. Irú àwọn ààlà bẹ́ẹ̀ máa ń wọ́pọ̀ lọ́jọ́ mi. Ojo mìíràn ààlà, ààlà ti o máa n dun mo èèyàn ni èèyàn máa là. Ọjọ́ mìíràn òdìkejì náà dẹ́ ni, ṣùgbọ́n èyí o wu àwí alá gidi mo máa ń lá lọ́pọ̀ ìgbà.

A ní ilé iṣẹ́ ńlá tí ohun tàjà Walmart. Ibẹ̀ ni mo ti máa ń ra nǹkan tí ó rọ̀ mí lọ́rùn. Wọ́n máa ń ta nǹkan oríṣiríṣi níbẹ̀, láti nǹkan bí i ilé tí mọ̀lẹ́bí, ti kíṣínì, ti ilé ìdáná, oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n máa ń tà ní ilé iṣẹ́ tí à ń pè ní Walmart yìí. Ibẹ̀ ni mo ti máa ń ra oríṣi àwọn nǹkan tó wúlò fún mi, bíi aṣọ, bàtà, ẹ̀, nǹkan tí ẹnu ń jẹ, ẹnu-- àti, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ ni mo ṣà máa ti ń ra àwọn nǹkan tí mo nílò.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní, ní àkókò lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti jí lówuro lẹ́yìn ibi aago márùn-ún àbọ̀ àbí mẹ́fà, tí mo ti jí, tí mo ti wẹ̀, tí mo ti ṣe gbogbo àwọn nǹkan tí o ye kìí n ṣe nínú ilé, kía ni mo máa gbé ọkọ̀ fi lọ sí, sí lójú ọ̀nà tó ń lọ sí ibi iṣẹ́. Àwọn nǹkan báyìí ó ń ràn mí lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀. Mo dé, ó dè máa ń je kí ń tètè dé ibi ise láì pè.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn tí ẹni náà bá ti túba, tó bá dẹ̀ ti, tó bá dẹ̀ ti ní ẹ̀mí pé òun ń ṣe nǹkan tí ò dáa fún mi, tó dẹ̀ ti ní ọ̀rọ̀ rere lẹ́nu, ó máa ń rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn torí ẹni tó bá ti ṣẹ̀ mí tí ó dẹ̀ ti tọrọ ìdariji eṣẹ̀, ó máa ẹnu mi máa, inú mi máa yọ sí irú ẹni bẹ́ẹ̀, ó dẹ̀ máa rọrùn fún mi láti dáríji irú ẹni bẹ́ẹ̀

Aṣọ tó lóyìnbó ń pè ní aṣọ àwọ̀sùn tó ń pè ní night gown òun ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Ẹ̀mí àti ìyàwó mi ni a jọ máa ń wọ irú aṣọ báyìí tí a bá fẹ́ lọ sùn. Irú aṣọ báyìí ó máa ń jẹ́ kí ọkàn wa wà lála àfi ó máa ń jẹ́ kí ara wa ṣe jọ́mujọ́mu nínú aṣọ nígbà tí a bá fẹ́ lọ sùn. Aṣọ tó ń pè ní, night wear yìí ó wúlò gidigidi gan. Ó máa ń dán láwọ̀ kò dàbí aṣọ táa máa ń wọ̀ lọ síbi iṣẹ́ àbí aṣọ táa máa ń wọ̀ lóojo. Irú aṣọ báyìí ni a ṣe lọ́jọ́ fún wa láti máa fi sùn láalalẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tó wà lẹ́yìnkùlé mi ti mo ṣe lọ́jọ́. Nítorí náà tó jò bá ti rọ, ó máa n bu ẹwà kún àgbàlá yìí torí àgbàlá òjò ni mo fi, mo fi sọ lórúkọ. Ó má n, ó ní iye irúgbìn àti ewé tí mo ti gbìn síbẹ̀ ti ríi pé náà. Nítorí náà tí òjò bá rọ̀, ó máa ń ṣe àwọn ewé, ewé bẹ́ẹ̀ ló, ó máa ń ṣe wọ́n lóore láti lè jẹ́ kí wọ́n wù dára àti láti lè pèsè, pèsè èso rere.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde òde rí lọ́pọ̀ ìgbà. Irú òde tí mo máa ń lọ ni àwọn òde ọlọ́mọ, òde òkú tàbí òde tí àwọn mọ̀lẹ́bí bá dá pé tí ó nílò àpéjọ àwọn mọ̀lẹ́bí lóriṣìriṣì. Oríṣìíríṣìí òde ni mo máa ń lọ. Èyí tí wọ́n bá dẹ́ pè mí sí ni mo máa ń yọjú sí. Òde ibi iṣẹ́ náà wà tí a máa lọ àti ayẹyẹ ìdúpé ọdún bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo má ń, ni mo máa ń pèsè sí tí mo dẹ̀ máa ń fọwọ́ mi sí.

Oṣù tí a bí mi ni oṣù tí, oṣù kẹfà nínú ọdún, òun ni a bí mi. Oṣù yìí ṣe pàtàkì sí mi torí ó jẹ́ ọjọ́ tí mo, tí wọ́n fi orí mi lélẹ̀, tí wọ́n tètè ṣẹ̀ mí dó. Oṣù yìí ṣe iyebíye sí mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó dẹ̀ máa ń gún mi láti lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi lójoojúmọ́. Oṣù kẹfà jẹ́ oṣù tó ṣe pàtàkì nínú ọdún torí náà ó máa ń ṣàpẹẹrẹ bí ọdún ṣe ṣe dá sí. Oṣù kẹfà ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ nífẹ̀ẹ́ oṣù kẹfà. Oṣù kẹfà, ọjọ́ kejìlá ni wọ́n bí mi, ó dẹ̀ ṣe pàtàkì sí mi gidi gan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa dá wà lọ́pọ̀ ìgbà ní, ní ọ̀ganjọ́ òru, nígbà náà ni ó máa ń jẹ́ kí n lè mọ, mọ bí a ti ń ronú láti lè ronú ọjọ́ kejì. Kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa wà ní òru. Iru àsìkò tí mo bá wà ní òru, ó máa ń fún mi ní ìwúrí àti ìmísí láti lè ronú bí a ti ń gbé, bí a ti ń gbérò, ẹ̀, eròǹgbà, eròǹgbà mi fún ọjọ́ kejì àti láti lè ṣà, ṣàyàn àwọn ètò, ètò bá ṣe ń sọ̀rọ̀ ní ọjọ́ kejì. Ó máa ń, mo máa ń fẹ́ràn láti máa dá wà lóru. Ó máa ń jẹ́ kí n ronú jinlẹ̀.

Bí mo ṣe máa ń dáàbò bo ààyè, à, àkókò, ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì ni, ẹ, àwọn nkan tí mo lò àti orí ayélujára tí mò ń lọ tí mi ò bá ti ṣàtẹ̀gùn àbí tí mi ò bá ti, tí mi ò bá ti gbọ́wọ́ lé orí líǹkì kankan àbí, àbí fọ́tò tó jọ bẹ́ẹ̀. Kankan, nkankan ò lè ṣe, kò lè ṣe mí ní ijàmbá lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń, mo máa ń gbáradì láti ra àwọn ètò àlò míi, àwọn ǹkan àlò míi láti lè dáàbò bo mi lórí Íńtánẹ́ẹ̀tì láti lè maa jẹ́ kí wọ́n gba gbogbo nkan tí mo ní lórí Íńtánẹ́ẹ̀tì àti láti lè dáàbò bo èmi àti àwọn ẹbí mi bá ṣe ń lo Íńtánẹ́ẹ̀tì sí lóore koore.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi ni bí owó bí oṣù mẹ́ta sẹ́yìn. Nígbà tí ògórí eyín ro mí lé àti ọwọ́ eyín, ìgbà náà ni mo wù láti lọ sí ibi oní dentist awo eyín wò láti lè wo ohun tó ń ṣẹlẹ̀ sí mi ní owó apàsálẹ ibi eyín mi. Ó jẹ́ owó fínnífínní, ó sì fún mi ní àwọn òògùn láti máa lò láti lè ṣe ìtọ́jú eyín mi. Látìgbà náà ni kò ti dà mí láàmú. Bí ọwọ́ oṣù mẹ́ta sẹ́yìn ni mo lọ sí àwọn ibi tó ń wo eyín gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ lọ́pọ̀ ìgbà tí a bá wà lójú ọ̀nà láti lè jẹ́ kí atẹ́gùn àlàáfíà fẹ́ wọlé àti láti lè jẹ́ kí a gbádùn àfẹ ètò ìrìnàjò tó ń lọ láti apá kan sí ibi mìíràn. Mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí mo máa ń fẹ́ wo in tó ń lọ ní àyíká àti àyídà tí a bá wà lójú ọ̀nà. Fèrèsé ọkọ̀ ṣíṣí ó wúlò gidigidi gan.

Eré ìdánì mó jẹ́ nǹkan tí mo féràn tí mo máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí tí àwọn ọmọ mi náà máa ń ṣe. Eré ìdánì ó jẹ́ nǹkan tẹ́ pé tí mo bá ti parí iṣẹ́ lọ́pọ̀ ìgbà, àárín ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣe tí mo rẹ̀ máa ń mú ọmọ mi àti, àti àwọn èèyàn díẹ̀ tó jẹ́ nínú àwọn òṣìṣẹ́ mi láti lọ sórí pápá láti lọ dárayá. Eré ìdánì yìí wúlò fún mi gidi gan, ó máa ń jẹ́ kí ara mí bọ̀ sípò, mo dẹ̀ máa ń, mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni mo máa ń jíròrò gbogbo bí mo ṣe ṣiṣẹ́ sí, ẹ, ní ọ̀sán ọjọ́ náà. Màá dé, màá dé ṣàṣàyàn rẹ̀ láti lè fi sùn. Ní ǹkan tí mo máa ń ṣe láṣálẹ́ náà tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa n jẹun, màá bá ara mi sọ̀rọ̀, màá pe, màá pe mọ̀mọ́ mi ní ọjọ́ mìíràn, ní ọjọ́ mìíràn kò, kò kàn kí ń ṣe gbogbo ìgbà ni. Mo máa, mo máa jókòó láti jíròrò pẹ̀lú ìyàwó mi. À, màá dé lọ sùn. Ri n ba de ti jí láàrọ̀ ọjọ́ kejì, màá tún lọ ibi iṣẹ́. Bí mo ṣe máa ń ṣe gbogbo àwọn ǹkan mi nìyẹn lọ́pọ̀ ìgbà.

Miì kín ń jẹ́ kí fóònù mi gbóná lọ títí. Tí mo bá ti ṣe àkíyèsí pé fóònù mi fẹ́ gbóná, mi ò kín ń tẹ̀ lọ títí mo máa yàá fí lẹ̀ láti jẹ́ kó tutù díẹ̀ kí n tó lò ó. Mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná, nítorí náà kó má ba à bá iṣẹ́ orí rẹ̀ jẹ́ àti àwọn nǹkan tí mo kó sórí é kó má ba à fà ìfàsẹ́yìn. Fóònù gbí gbóná máa ń bá fóònù jẹ́ ni. Mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Hmm, ọkọ̀ ojú irin jẹ́ ìkannu àwọn ọ̀nà tí a fi ń rìn láti ibìkan lọ sí ibòmíràn. Ó dẹ̀ wọ́pọ̀ káàkiri orílẹ̀-èdè. Ẹ̀, lílo ọkọ̀ ojú irin ò wúlò fún mi. Ó ṣe àwọn àǹfààní, ó jẹ́ kí ń máa tètè dé ibi tí mò ń lọ. Ó dẹ̀ ṣe àǹfààní láti lè dé ibi iṣẹ́ ní kíákíá. Ọkọ̀ ojú irin ṣe pàtàkì, ó dẹ̀ wúlò gidi gan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ aláta ní eh orílè èdè wa tí à ń pè ní Nàìjíríà, pàápàá jù lọ àwa tí à ń pè ní Yorùbá. A fẹ́ràn oúnjẹ aláta lá, oúnjẹ aláta ní adùn ó dì ẹ́ ni oun gidi kan tó ń ṣe pàtàkì láàgò ara wa. Oúnjẹ aláta jẹ́ oúnjẹ tí a fi ń ní ìdánimọ̀ yàtọ̀ sí àwọn tí o àwọn orílè èdè yòókù. Oúnjẹ aláta ṣara loore, oúnjẹ aláta ní adùn tí kò ṣe fi láfiwé. Oúnjẹ aláta dára púpọ̀. Oúnjẹ aláta ni a fi ń mọ bí a ṣe le ṣe le ní ìtẹ́lọ́rùn. Oúnjẹ aláta dà?

Bẹ́ẹ̀ni, ènìyàn tó máa ń jí kùtùkùtù òwúrọ̀ ni mo jẹ́. Ènìyàn tí ó máa ń ṣe, pèsè ago ìjíni ni mo jẹ́. È, jíjí kùtùkùtù máa ń ràn mí lọ́wọ́ láti lè jẹ́ ẹni tí ó ti gbaradì fún iṣẹ́ ní ọjọ́ náà. Ọ, ìgbáradì mi máa ń ṣe àǹfààní púpọ̀ fún mi gidigidi gan. Ìgbáradì mi ń ṣe àǹfààní tó wúlò fún mi gidigidi gan. Ẹni tó dẹ̀ máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti lè ṣe gbogbo àwọn nǹkan tí ẹ kò ṣe ka tó gbaradì fún iṣẹ́ òjọ́ náà.

Ìlú tó wù mí láti lọ fún ìsinmi ni ìlú tí a ń pè ní Barbados. Barbados jẹ́ ìlú tí mo, ìlú kan tí mo fẹ́ràn tí ó dẹ́ wù mí jọjọ láti lè mú àwọn ẹbí mi láti lọ ṣe, láti lọ ṣe ìgbáradì àkókò àti fún ìsinmi ránpẹ́. Ìsinmi ránpẹ́ yìí ó máa fún mi laáyè láti le wa pẹ̀lú mọ̀lẹ́bí mi láti lọ ṣe àjọyọ̀. Ìlú Barbados ni ó ti máa wù mí láti lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́.

Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mi pọ̀ lọ́pọ̀ ìgbà. Ìtọ́jú oríṣiríṣi ni mo máa ń ṣe sára mi. Ìtọ́jú oun bí mo ṣe ń jẹun, tí aya mi máa ń mú u lò. Ìtọ́jú bí mo ṣe ń para, ìtọ́jú bí mo ṣe ń rìn, ìtọ́jú bí mo àwọn nǹkan tí mò ń fi sẹ́nu, àwọn ìtọ́jú báyìí oríṣiríṣi báyìí ni mo máa ń ṣe fún ara mi. Ìtọ́jú bí a ti ń rìn, ìtọ́jú bí a ti ń sọ̀rọ̀, ìtọ́jú bí a ṣe ń hùwà, òun ni mo máa ń fi ń kọ́ra mi láti ìgbà èwe mi wá tí màmá mi dẹ̀ ti fi sí mi lára. Ìtọ́jú, ìtọ́jú yìí náà ni mo, ni mò ń fi ń kọ́ àwọn mi títí, mo fi ń kọ́ àwọn ọmọ mi títí di ọjọ́ òní.